Ah! Mo fẹ́ràn ijó. Ijó jẹ́ ìkan nínú àwọn nǹkan tí mo fẹ́ràn jù. Mo nífẹ́ si ijó. Mo máa ń jó ní ilé, nílé ìjọsìn, níbi iṣẹ́, iṣẹ́ jẹ́, ibi iṣẹ́ mi. Mo fẹ́ràn ijó dáadáa.

Rara o, mi ò tí è ní ìfẹ́ sí pé ká máa jiyàn. Mi n kí ń báyen jiyàn. Ohun tó bá ti lè mú àríyànjiyàn wá láàárín èmi àti ènìyàn, mo máa ń sá fún ní. Mi ò fẹ́ràn àríyànjiyàn, mi n kí ń jiyàn.

Afojusùn, rárá mi ò kí ń pàdé afojusùn. Then, ohun tí à ń pè ní afojusùn kò yé mi rárá, mo ń gbìyànjú láti mọ̀, ṣùgbọ́n mi ò mọ̀ má pàdé afojusùn.

Mi ò fò nínú ọkọ̀ òfurufú rí, mi fò nínú ọkọ̀ òfurufú rí ṣùgbọ́n mo máa ń wọ ọkọ̀ ilẹ̀ mo sì máa ń wọ ọkọ̀ ojú omi, so mi ò tí ì wọ ọkọ̀ tó ń fò ní òfurufú.

Pẹ̀, fèrè nìkan ni mo mọ̀ bí a ti ń fọn, mo lè fọn fèrè mo sì fẹ́ràn àti máa fọn fèrè. So, mo le fọn fèrè dáadáa. Tí ẹ bá fún mi ní fèrè, mo mọ̀ síi.

Gbogbo ìgbà ni mo máa ń lọ síbi orin. Gbogbo ìgbà ni máa ń lọ síbi orin koskó. Sígbà tí mi kì í lọ síbi orin, mo sì fẹ́ràn láti máa lọ síbi orin àti kọ orin.

Bẹ́ẹ̀ni, mo màá n lo aṣọ ìbora. Gbogbo ìgbà tí mo bá fẹ́ sùn, mo ní aṣọ tí mo fi ń bo ara, mo sì máa ń fi aṣọ yìí ìbora ní gbogbo ìgbà. Nítorí òtútù, màá fi aṣọ bora.

Mi ò, wòó bóyá ẹnìkan ń buyì fún mi àbí wọ́n ò bu iyì fún mi. Mo máa ń ṣe iṣẹ́ mi láìsí pé kí a máa bu iyì fún mi. Tó bá ṣe yẹ kí n ṣe iṣẹ́ mi, màá ṣe ló kúkún dùn láì gba iyì kankan.

Mo mọ nǹkan tún ṣe, mo lè tún àwọn nǹkan tó bá bàjẹ́ nínú ilé kí n tún un ṣe. Èyí tí mo bá dẹ̀ rí pé mi ò mọ̀ bí mo ṣe máa tún ṣe, màá pe àwọn tí wọ́n lè wá bá wa tún ṣe, màá pe àwọn tí wọ́n lè bá wa tún ṣe.

Ẹh, àwọn tí wón máa ń fún mi fún ìtara níbi iṣẹ́. Nígbà mí tí n bá ṣe dáadáa níbi iṣẹ́, wón á fún mi ní ẹ̀bù tó jẹ́ ti olúborí. Bóyá a ṣe ìfagagbága, mo sì jẹ́ ẹni àkọ́kọ́, wón á fún mi ní ẹ̀bù olúborí.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Ìpèsè àwọn ohun èlò nígbà mìíràn, mo máa ń fi owó mi ra a àwọn ohun èlò tí mo ń lò nínú ilé. Ọ̀pọ̀lọpọ̀ ohun èlò tí mò ń lò ni mo fowó ra. Kò sí ẹni tó pèsè rẹ̀ fún mi.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Nílé iṣẹ́ mi, ọ̀nà tí mo gbà máa ń dojú kọ ìṣòro, òun ni wípé mo máa ń farabalẹ̀ dojú kọ àwọn ìṣòro tí mo máa ń là kọjá níbi iṣẹ́ mi ò kí ń ṣe ní kánjúkánjú.

Ṣé o máa ń di ọjààbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Tí ń bá wà nínú ọkọ̀, mi ò kí máa ń lo ìjààbò, mi ò kí ń lo ìjààbò nínú ọkọ̀. Mo sì máa ń lo ọjààbò tí bá wà nínú ọkọ̀ torí èèyàn gbọdọ̀ máa lo ọjààbò nínú ọkọ̀

Ṣé o mọ bí a tí ń yà àwòrán? Háà mi ò mọ bí a ti ń yà àwòrán ọmọ mí ló mọ bí a ti ń yà àwòrán. Bí ń bá fẹ́ ya àwòrán, mo máa ń pè, máa ní jọ wá bá mi ya bí kí n gbé fún ẹni tí mo mọ̀ pé wón mọ àwòrán ya dáadáa wá bá mi ya.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Hún, tábìlì iṣẹ́ mi kò tóbi lọ títí, ó ní ààyè láti gba àwọn fáìlì iṣẹ́, ó sì ní ààyè ibi tí mo máa ń gbé kó àwọn ìwé sí kò tóbi lọ títí. Ṣùgbọ́n bí ọ́fíísì mi ṣe tóbi sí, ni tábìlì tà gbé sì bẹ́ẹ̀ ṣe rí.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́ ṣùgbọ́n mi lè sọ pé ìgbà báàì ni mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́. Ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí obìnrin gbogbo ìgbà la máa ń wà nínú, a bá fi wọnú kítin tá ń dáná oúnjẹ, a fọ ọwọ́ wa.

Àwọn ojú òpó ayélujára bíi ajẹ́pa, ojú òpó ayélujára ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ tí mo mọ̀. Ojú òpó ayélujára tí tó lọ sọ́nà ìyànwò, ojú òpó ayélujára tó lọ sí ọ̀nà Òṣòdì ó pọ̀ lọ́pọ̀lọpọ̀

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sín? Gbogbo ìgbà tí mo bá ń sín ni mo máa ń sọ wípé "Bless me." Màá máa sọ pé "Bless me." Nígbà mìíràn gan-an omijé á máa jáde lójú mi, màá máa fi aṣọ nu ojú mi tí n bá sín nígbà míì. Ṣùgbọ́n nígbà míì àwọn èèyàn á máa sọ pé pẹ̀lẹ́ o, sorry o.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn? Bẹ́ẹ̀ ni, ìdaríji jẹ́ ohun tó rọrùn fun mi. Ẹnikẹ́ni tó bá ṣẹ́ mi, tó bá ti sọ pé kí n má binu, ó ti tán síbẹ̀ ni màá sọ pé, ó ti tán síbẹ̀ ni, ìdaríji ni. Kò dára ká máa rán, ká máa darí ji ènìyàn. Bíbélì gan sọ pé ká darí ji ara wa.

Kíni àwọn ohun tí o féràn lórí pizza? Ohun tí mo féràn lórí pizza, mi ò féràn pizza lọ titi. Ẹ̀kọ̀kan ni mo máa ń jẹ. Mi ò féràn pizza, ẹ̀kọ̀kan ni mo máa ń jẹ pizza. Kò sí ǹkan tí mo féràn ní.

Mo máa ń fọ ọkọ̀ mi ní ọwọ́ ìrọ̀lẹ́, ìrọ̀lẹ́ ni mo máa ń fọ tí bá fẹ́ lò ó ní òwúrọ̀ tí ilẹ̀ bá sì mọ́, màá sì fi aṣọ mú un lára. Ìrọ̀lẹ́ ni mo máa ń fọ ọkọ̀ mi.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́. Mo sì fẹ́ràn láti wọ ohun ọ̀ṣọ́, nítorí pé ohun ọ̀ṣọ́ máa ń mú inú mi dùn. Ohun ọ̀ṣọ́ sì jẹ́ nǹkan tí ó dára tí mo máa ń wọ. Mo fẹ́ràn láti wọ ohun ọ̀ṣọ́

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní ọjọ́ Jumọ̀ ni mo máa tún ilé ṣe. Ṣùgbọ́n weekend ni mo máa ń ṣe gbogbo ìmọ́tótó ilé tí ó pọ̀ jù torí mò ní ààyè láti ṣe ní ọjọ́ Saturday.

Èmi kọ́ ni mo máa ń yan alábàáṣiṣẹ́ mi o. Ọ̀gá ilé iṣẹ́ ló máa ń yan alábàáṣiṣẹ́, tó bá sì tí gbà wọ́n wọlé, èmi a máa bá wọn ṣe iṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́ pọ̀. Èmi kọ́ ni mo máa ń gbà wọ́n sí ilé iṣẹ́ mii ṣe Ọ̀gá ilé iṣẹ́ o.

A tí tó bí ọdún bí méjì nísìnyí tí mo rin ìrìn-àjò fún iṣẹ́. Ilé-iṣẹ́ mi wọn rán mi lọ fún ìrìn-àjò áti tó bí ọdún méjì báyìí tí mo rin ìrìn-àjò fún ilé-iṣẹ́ mi.

Báwo ni o ṣe máa yanju àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Èmi kọ́ ni mo máa yanju ìṣòro ẹ̀rọ ayárabíàṣá. Tí ó bá ti ní ìṣòro, màá gbé lọ fún àwọn tó ń tún ẹ̀rọ ayárabíàṣá, màá gbé lọ fún wọn. Wọ́n á sì bá mi wo nǹkan tó ṣe, wọ́n á tún un ṣe.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Wẹ̀ ìwà ìṣe owó mi bó ṣe rí mi kì í ná owó nínàkú mò, mo jẹ́ ẹni tó máa ń fi owó pamọ́, mo sì máa ń ṣe ìṣirò owó kí n tó ná owó mi.

Ṣé o máa ń rántí àwọn àlá rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń rántí àwọn àlá mi. Mi kì í gbàgbé. Tí bá ti láàlá, tí bá jí ní àárọ̀ kùtùkùtù, gbogbo àlá mi ni mo máa ń rántí. Mi ò kì í gbàgbé àlá mi.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ní bíi ọjọ́ mẹ́ta sẹ́yìn, mo sì lọ pàdé àwọn ọ̀rẹ́ mi. Nígbà tí mo dé láti ibi iṣẹ́ tán, pé mi pé àwọn ń bọ̀ ní ilé ọ̀dọ̀ mi láti wá bá mi ṣeré.

Báwo ni o máa ń gba owó ọwọ́ àwọn ènìyàn? Mo máa ń bọ ọwọ́ àwọn ènìyàn, mo máa ń kí wọ́n máa bọ̀ wọ́n lọ́wọ́, bí mo ṣe máa ń kí àwọn ènìyàn mi. Ìgbà mìíràn, ẹlòmíòwò nífẹ̀ẹ́ sì ká máa bọ òun lọ́wọ́

Ṣé o ní agbála òjò? A! Mo ní agbála òjò, mo sì ní àwọn agbála ńlá ńlá tí mo fi ń gbé òjò ti òjò ba dé. Nítorí omi òjò jẹ́ omi kan tí ó dùn ní mímú.

Irú kọ̀mpútà wo ni o ní? Èmi ò tíì ní kọ̀ǹpútà kankan báyìí o. Èyí tí mo ní nígbà kan mo ti gbé fún àbúrò mi. Fóònù mi ni mò ń lò. Ṣùgbọ́n tí bá jẹ́ ibi iṣẹ́, mo máa ń lo kọ̀ǹpútà ibi iṣẹ́.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn? Mo fẹ́ràn láti máa wọ ìbọ̀sẹ̀ tí kò bo ẹsẹ̀ mi, bí àwọn slippers tí ènìyàn lè wọ jáde. Mo fẹ́ràn láti máa wọ, torí ó rọrùn láti wọ.

Ṣé o mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Bẹ́ẹ̀ni, mo lè dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Mo sì máa ń dáa dúró ní ìdojúkojú fún àwọn ọmọ ilé-ìwé nígbà mìíràn tí wọ́n bá fẹ́ sọdá ní òpópónà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ìgbà tó kẹ́yìn tí mo lọ sí ilé ìkàwé n sì, a ti máa lọ bí ọdún bí márùn-ún sẹ́yìn. Pé mo lọ sí ilé ìkàwé, mo lọ kàwé fúnra mi ni o. Ṣùgbọ́n ilé ìkàwé ti kéékèèké tí mo máa ń mú ọmọ lọ, mo sì máa ń lọ sí ilé ìkàwé yẹn ní ẹ̀kọokan láàárín oṣù.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? Bẹ́ẹ̀ni, tí òfin ìyára ọkọ̀ bá ní dúró, máa dúró, tó bá ní máa lọ, máa lọ. Gbogbo ìgbà ni mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀.

Ṣé o fẹ́ràn lati maa jiyàn? Mi ò nífẹ̀ẹ́ lati maa jiyàn. Mi o fẹ́ràn ká máa jiyàn rárá, Mi ò nífẹ̀ẹ́ sí ìjiyàn. Mo máa ń ṣe nnkan temi ní ọ̀nà tí ó dára. Mi ò nífẹ̀ẹ́ sí ìjiyàn.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà mo sì máa ń rìn pẹ̀lú ìlera pípé. Ó dára láti máa rìn nítorí pé ìrìngàn ó máa ń fún ni ní ìlera pípé.

Nígbà wo ni o kẹ́yìn fò? Nígbà wo kẹ́yìn fò? À, ó ti ṣe díẹ̀ ó. Ó ti, tí mo ti fò kẹ́yìn nísìí. Àhh! Ó ti pẹ́. Nígbà tí mo kéré tí mo sì máa ń ṣe spọtú dáadáa, mo máa ń fò high jump.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé? Ilé ìsẹ̀mbáyé kẹ́, kí ni mo fẹ́ lọ ṣe ní ilé ìsẹ̀mbáyé? Àwọn ọkùnrin ló máa ń lọ sí ilé ìsẹ̀mbáyé àti àwọn aláwo. Èmi ò sì ń ṣọ ọmọkùnrin, èmi sì ṣe nínú àwọn aláwo tó máa lọ sí ilé ìsẹ̀mbáyé.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Mo máa ń bá àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ìṣòwò pọ̀ àti sùúrù, a sì ní èdè, èdè wáyé ra wa.

Ṣé etí rẹ dára? Etí mi dára ó sì gbọ́ràn dáadáa. Tí gbogbo ìgbà tí ènìyàn bá sọ̀rọ̀, etí mi fi máa ń gbọ́ràn. Etí mi sì máa ń gbọ́ràn dáadáa. Etí mi ò dí o. Ó ń gbọ́ràn dáadáadáadáa.

Ẹ̀ẹ̀kan péré ni mo rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, mo sì gbádùn ẹ̀ẹ̀kan tí mo rìn torí àwọn ènìyàn pọ̀ nínú ọkọ̀ ojú irin, oríṣiríṣi àwọn ènìyàn ni mo bá pàdé níbẹ̀.

Ohun tí mo máa ń ṣe tí mo fi ń tayọ ju àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ni pé mo máa ń ṣe iṣẹ́ mi bó ṣe yẹ kí n ṣe. Lẹ́nu iṣẹ́ èmi ò kí ń ṣe ojúsàájú o. Ihn sì kí ń gba owó ẹ̀yìn lẹ́nu iṣẹ́, mo máa ń ṣe iṣẹ́ mi bó ṣe yẹ kí n ṣe.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Ehn, tí n bá fẹ́ ṣe iṣẹ́ tó jọ mọ́ ìbọwọ́, mo máa ń wọ ìbọwọ́ sí ọwọ́ mi, ṣùgbọ́n tí mi ò bá ṣe iṣẹ́ tó jọ mọ́ ìbọwọ́, mi ò kí ń wọ ìbọwọ́ sí ọwọ́ mi.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Kó tí ẹ ṣe é kà, mi ò lè sọ pé àgbà báyìí ni mo máa ń wo ojú àwòrán, torí mo máa ń wo ojú àwòrán ní gbogbo ìgbà àti wo bí ìmúra mi bí ó ṣe rí.

Ṣé ẹyin máa ń fọ? Bẹ́ẹ̀ ni, ẹyin jẹ́ ohun ẹlẹgẹ́. Ẹyin jẹ́ ohun ẹlẹgẹ́ tí ènìyàn fi ṣeré. Tí èèyàn bá fi ẹyin ṣeré, tó bá jábọ́, a fọ̀ ọ́.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi torí àjọjẹ ni Yoruba sọ wípé ó máa ń dùn. Adájẹ́ ò dára, so mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi pẹ̀lú àwọn ẹ̀mi mi.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀, láti máa ṣí fèrèsé ọkọ̀. Atẹ́gùn àlàáfíà, á wolé láti ojú fèrèsé, atẹ́gùn àwọn àwọ̀rí sì mi láàfíà.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò torí ilé-iṣẹ́ mi ò kí n fi àkókò fàlẹ̀. Tí ó bá ti to akókó ti iṣẹ́ parí, olùkàlùku a máa rán, a ṣi maa lo sí ìlẹ̀. Tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ bá ti ẹ̀ wa lọ́wọ́ ọkọ̀, mi ò kì í gba àkókò púpọ̀ kí n tó dé ilé.

Báwo ni o ṣe máa ríi dájú pé ọjà rẹ dára? Mo máa ń ríi dájú pé mo ra ọjà tí ó dára, torí tí mo bá ra ọjà tí ó dára, dandan ni kí n ta ọjà tí ó dára. So idí ẹ̀yi, gbogbo ìgbà tí mo bá fẹ́ ra ọjà, mo máa ra ọjà tí ó dára mo de má rí wipé gbogbo ọjà mi ọjà dáradára ni.